Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Há! Ti ṣe díẹ̀ tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi, a ti tó ọdún méjì ṣíṣẹ torí bí gbogbo wa ṣe parí ilé ìwé, púpọ̀ nínú wọn ló rìnrìn àjò, àwọn kan lọ ìlú òyìnbó, àwọn kan lọ sí ìlú mìíràn. Ti ṣe díẹ̀ táti ríra.

Ṣé o máa ń fi ìdáàbòbò òrùn sara? Mi kì í lo ìdáàbòbò òrùn sára torí pé mi tilẹ̀ fẹ́ràn láti máa rìn nínú òrùn. E, gbogbo ìgbà tí bá rí pé òrùn ti yọ, mo máa ń gbìyànjú láti wà nínú ilé. Mi kì í lo ìdáàbòbò.

Ní ìgbà wo ni o kẹ́yìn sunkún? A, mo sun ẹkún ayọ̀ ní àìpé bi ọjọ́ méjì sẹ́yìn tí mo gba ìròyìn ayọ̀ láti ọ̀dọ̀ àwọn òbí mi. Mo sun ẹkún ayọ̀, ẹkún ayọ̀ ni èmi máa ń sun ni.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Mo mọ àwọn ará àdúgbò mi dáadáa, mo mọ àwọn, àwọn tájọ wà ládùúgbò kan náà, pàápàá ju lọ àwọn alábàágbé tájọ wà nínú ọgbà kan náà. Mo sì mọ àwọn aládùúgbò mi torí mo máa ń kí yan n bá ti ń jáde, màá kí wọn, gbogbo ẹni tó bá kí mi, màá da lóhùn.

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó tí mò ń gbà báyìí kò dára tó ṣùgbọ́n mi mò ń lò ó bẹ́ẹ̀. Mo sì ti ń béèrè lọ́wọ́ àwọn ọ̀gá mi pé kí wọ́n jọ, kí wọ́n bá mi fi díẹ̀ kun torí kò dára tó ṣùgbọ́n torí bí gbogbo ǹkan ṣe wà ní òde isín, mò ń fara dàa.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn láti máa mu tíì dáadáa. Nígbà òtútù mú ni o, o ẹ̀rù ń rọ̀ ni ọ̀sán ni o. Bí ẹ̀rù bá ti ń rọ̀, mo máa fi omi tútù lò. Bí òtútù mú, máa fi omi gbóná lò. Mo fẹ́ràn tíì dáradára ní gbogbo ìgbà.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Bí bá ti ń tó àsìkò ìparí iṣẹ́ mi, mo máa ń gbé èrò, màá gbìmọ̀ láti tètè parí gbogbo ohun tó bá wà lórí tábìlì mi. Gbogbo iṣẹ́ tí mo ṣe kù, màá tètè parí rẹ̀. Mà á lé gbeṣe lé ẹn tí ń bọ̀ wá gbaṣẹ́ lọ́wọ́ mi. Mà á lè ṣàlàyé ibi tí mo bá de ko n náà lè gbà á lọ láti bẹ̀.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Mọ mọ̀ bí a ti ń se ẹ̀wà dáadáa. Kò sí irú ẹ̀wà tí mi lè sè. Mi lè sè ẹ̀wà taa yí mó epo àbí eyii ta dín látà to sì máa dùn dáradára.

Ehn, ṣe o máa ń ṣiṣẹ́ láti ilé? Iṣẹ́ mi ò fàyè gbà ká ṣiṣẹ́ láti ilé. Irú iṣẹ́ tí mo ń ṣe gbọ́dọ̀ wá fojú hàn ní ilé iṣẹ́. O lè jókòó sílé kó ní o ń ṣiṣẹ́ torí a ń bá àwọn èèyàn ṣiṣẹ́ ni.

Ṣé o máa ń wọ fìlà? Ẹkonkan tó tutù bá wà ni mo máa ń dé fìlà kó lè bá mi bo àwuj'ẹ mi kó tutù má wọlé sí mi lára. Ṣùgbọ́n bí òṣó tutù ń ta èmi ò kí ń wọ fìlà. À fi e ta bá dẹ̀ tun fẹ́ fi ṣe akọ.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Mo máa ń wọ mọ́tò lọ sí ibi iṣẹ́ mi ni o maa wọ kabú kabú bi méjì, oríṣi méjì kí n tó dé ibi iṣẹ́ mi ibi iṣẹ́ mi ò sí jìnà púpọ̀, a dà mí níbi wákàtí mẹ́wàá. Kí, eh, ìṣẹ́jú mẹ́wàá kí n tó dé ibi iṣẹ́.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Mi ò ní ẹranko ọ̀sìn, mí ò ní ìfẹ́ sí ká máa ṣin ẹranko nínú ilé. Mi ò fẹ́ràn sii rárá, rárá. Pa kó dà gàn. Mi ò fẹ́ lọ ki eni tíǹsì eni to n sin ẹranko nínú ilé. Mi ò ní ìfẹ́ sí gbogbo ariwo àti ìdọ̀tí.

Kí ni o máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Tí mo bá rí àwọn, àwọn tajo ń ṣiṣẹ́ pọ̀ tí wọn o yára mọ́ṣẹ́ tá ń fi iṣẹ́ falẹ̀, ó máa ń ta mi lára gidigidi tí iṣẹ́ bá ń falẹ̀ tí ò lọ dédé.

Ṣé orí máa ń fọ́ ọ? Ní ẹ̀ẹ̀kọ̀kan orí máa ń fọ́ mi, pàápàá àwọn ọjọ́ tí n bá ti ṣe iṣẹ́ kárakára àbí tí mi sinmi dáadáa àbí kẹ̀ tí mi dẹ̀sùn dédé. Ẹ̀ orí máa ń fọ́ mi ní àwọn ẹ̀kọ̀kan.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Lọ ọwọ́ ọ̀tún, lọwọ́ ọ̀tún ni mí, ọwọ́ ọ̀tún ni mo máa ń fi ń ṣe ohun gbogbo láti, ehn, jíjẹ sí kíkọ, bí mo fi ń ṣiṣẹ́, ọwọ́ ọ̀tún mi ni mò ń lò.

Nígbà wo ni o kẹ́yìn fò? Mo fò ní bí i ọdún kan sẹ́yìn, kò tí pẹ́ púpọ̀ ná. Ọdún kan tí mo tẹ ọkọ̀ òfuurufú létí lọ sí ìlú Àbújá ní ọdún tó kọjá.

Ṣé o fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn? A inífẹ̀ẹ́ sí àlọ́ apanilẹ́rìn o. Ó gidigidi, pàápàá jùlọ nígbà tí mo wà ní èwe. Mo máa ń fẹ́ran rẹ̀ dáadáa. Oníyà kan ní inú ọgbà tí mò ń gbé nigbà náà tó máa ń kọ àwa ọmọdé jọ, tá sì máa ń pa àlọ́ fún wa tí gbogbo wa máa ń rẹ́rìn ín táa mama ṣe ayọ̀